Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Gbogbo ìgbà ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, pàápàá jùlọ ní ojojúmọ́ ní ìsọdọ̀tun ọkàn, ó sì jẹ́ pàtàkì fún mi láti ṣe.

Iru aṣọ tí o máa ń wọ̀, èmi nífẹ̀ẹ́ sí kí a máa wọ sòkòtò yálà pẹ́npẹ́ tàbí èyí tí ó bá gùn torí ó fún mi ní àǹfààní láti lè fọ sókè àti fọ silẹ.

Sọ fún wa nípa ijó ní àjọ̀dún. Ijó àjọ̀dún jẹ́ ijó tí ó dára, tí ó máa ń mú ìdunú àti ayọ̀ wá. Nígbà tí o bá rí àwọn ẹlòmíràn tán bá ń jó, inú ẹ a sì máa dùn, ayọ̀ a sì máa kún.

Báwo ni o ṣe gbọ́ orin? Oríṣiríṣi ọ̀nà ni mo gbà láti máa gbọ́ orin kọ. Mo lè gbọ́ láti enú àwọn olórin tàbí èmi náà lè kọ olórin tàbí kí n máa gbọ́ láti inú rédíò.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́. Ìsinmi láàárín iṣẹ́, ó jẹ́ ọ̀un ti o ṣe pàtàkì. Gbogbo ìgbà kọ́ ni ènìyàn máa máa ṣe iṣẹ́ jẹ́ iṣẹ́. Agbodo ni akoko ìsinmi, akoko ìsinmi dandan.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré ìdárayá tẹ́ń-tẹn nigbáti mowà ní kékeré. A mọ̀ ní ìsinyi tí a ti wa dàgbà. Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá orin tí kọ.

Báwo ni o ṣe ń rìn pẹ̀lú àwọn ọmọdé? Tó bá fẹ́ rìn ìrìn pẹ̀lú àwọn ọmọdé, mo máa ń fún wọn ní ààyè síi, àkókò láti múra, mo sì máa ń tọ́jú àwọn ọmọ náà dáadáa, máa rí wípé wọ́n jẹun ní àkókò.

Ṣé o fẹ́ràn jókòó nilé fèrèsé nínú ọkọ̀ òfu? Mo ti sọ o sáájú wípé ọkọ̀ òfurufú jẹ́ ohun kan tí mo máa nífẹ̀ẹ́ sí láti. Gbogbo ọkọ̀ ni mo ti wọ̀ ṣùgbọ́n ti ó jẹ́ eléyii tí mi ò tíì wọ ri.

Nígbà wo ni o maa fo ọkọ̀ fífọ̀ ní ọwọ́ alẹ́ tàbí ìrọ̀lẹ́ mo máa n nìfẹ́ sì láti fọ ọkọ̀ fífọ̀ tàa ba de láti ibíṣe àti rẹ gbogbo eeyan aa gbé fún àwọn alàgbàfọ̀ won a si bá wa fẹ́.

Ṣé o máa ń fi aṣọ bo ara bí nígbà tí o bá ń sùn? Ehn, ó ṣe pàtàkì ní àkókò tí àwa yi. Kò tí ẹ̀ sígbà tí èmi o kin lo aṣọ láti fi bo ara nígbà tí ń bá sùn. Hmm.

Báwo ni o ṣe ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹní kan? Ẹ̀. Ǹ, gbogbo ìgbà tí mo bá nílò ìrànlọ́wọ́ ni mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn torí a béèrè ọ̀nà òun lèyàn tí kò kí sọnù.

Lero e, kini a gbodo fi le àwọn ọmọdé lowo? Iṣẹ́ àti asaa wa. A gbọ́dọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́, a fi kọ́ wọn bí a ṣe ń bọ̀wọ̀ fún àwọn tó jù wa lọ, torí àa o mo ọjọ́ ọ̀la, a sì gbọ́dọ̀ kọ́ wọn ní ọ̀wọ̀.

Ṣàlàyé ibi tí o ti lo àkókò púpọ̀. Ibi iṣẹ́ mi ni mo ti máa ń lo àkókò púpọ̀ jù ní ojoojúmọ́. Torí tí mo bá dé ibi iṣẹ́, mo fẹ́ràn láti ṣe iṣẹ́ mi ta bá dẹ parí iṣẹ́ padà sílé.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ emi pẹ̀lú àwọn alábàáṣise mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán tí mo sì fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. A nífẹ̀ẹ́ ara wa, a sì máa ń bá ara wa ṣeré kò sìjà ko sẹjọ́ gbogbo wa.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ úgú. O je ẹ̀fọ́ ti mo nifesi láti je. Mo fẹ́ràn ugù dáadáa. Ẹ̀fọ́ tí ó dára láti jẹ. Mo sì nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ náà torí o jẹ́ ẹ̀fọ́ tó dùn.